Èmi ò ṣiṣẹ́ ní abẹ́ ẹnì kankan. Èmi tìkara mí jẹ́ olórí iṣẹ́ ilé iṣẹ́ mi nítorí iṣẹ́ ọwọ́ ara mi ni mò ń ṣe. Mò ń tà, mo sì ń rà ni nínú ilé ọjà mi.

Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí ọmọ bíbí ilẹ̀ Yorùbá, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ mi a sì máa jẹ́ Aríkẹ́ nítorí pé Ìbejì ni mo jẹ́. Ìkejì mi a sì máa jẹ́ Aríyọ̀.

Gẹ́gẹ́ bí ẹnìkan, èmi kì í ṣe ẹni tó máa ń kó ọ̀rẹ́ púpọ̀, ṣùgbọ́n díẹ̀ nínú àwọn ọ̀rẹ́ tí mo ní, mo ṣi bá méjì nínú wọn pàdé lónìí, ní ibi ilé ọjà mi tí wọ́n wá bá mi ṣeré.

Rárá o, n kò ní gíláàsì oorun, ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé mò ń lo gíláàsì ní tòótọ́, nítorí mó ní àìsàn ojú ètó mú kí dókítà sọ fún mi pé kí n máa lo gíláàsì láti lè máa fi kàwé àti láti lè máa fi ríran dáadáa.

Gẹ́gẹ́ bí obìnrin, mo ti ní ìgbà tí màá ń lọ sí ilé iṣẹ́ mi, mo sì ti ní ìgbà tí màá nílò láti jókòó ti mọ̀lẹ́bí mi láti lè fi ráyè ara mi. Nítorí náà, mo la ìjà láàárín ìgbése ayé mi àti iṣẹ́ mi.

N kò ní eré ìdárayá kan ní pàtó tí mo lè sọ wípé mo fẹ́ràn jù. Ni gbogbo ìgbà tí n bá ti ráyè, mo kàn le jókòó kí ma wọ onírúurú àwọn iṣẹ́ eré ìdárayá tí wọ́n ṣe ní ojú amóhùnmáwòrán.

Ọjọ́ àìkú tí ń ṣe ọjọ́ ìsinmi ni mo fẹrànju nítorí ó jẹ ọjọ tí n ó ràyè lọ sí ilé ìjọsin láti lọ jọsin fọlọrun mi, n ó sì rí àwọn ènìyàn tí mo fòjú jọ láti bá sọ̀rọ̀ àti láti bá ṣeré pẹ̀lú mọ̀lẹ́bí mi.

Ohun tó máa ń fún mi ní ìtara ni ibi iṣẹ́ ni tí n bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà tí wọ́n wá síbi ilé ọjà mi tí wọ́n wá ń bá mi rajà. A máa mú inú mi dùn, màá sì máa ní ìtara láti tajà dáradára.

Rárá o, kò sí ọjọ́ kan rí tí mo dúró lílo ẹ̀rọ ayárabíàṣá. Rárá, ojoojúmọ́ ní ìgbà gbogbo ni ẹ̀rọ ayárabíàṣá a máa wà lọ́wọ́ mi, kí n lè ráyè fi bá àwọn ènìyàn sọ̀rọ̀.

Mo máa ń tọ́jú ara mi nípa jíjẹ oúnjẹ tí ó dára, sùn ní àsìkò àti pé nígbà tí ara bá ṣàárẹ̀, màá lọ sí ilé ìwòsàn láti lọ rí dókítà.

Gẹ́gẹ́ bí obìnrin, n kò ṣe ẹni tó fẹ́ràn láti máa wọ ìbọsẹ̀ pẹ̀lú bàtà mi. Tí n bá ti múra tán, n ó kàn wọ bàtà èyíkéyìí tí ó bá wù mí láì wọ ìbọsẹ̀ rárá.

Kò sí ǹkan míràn tí ǹ má ń ṣe nígbà tí ǹ bá ń dúró de ǹkan, ju wípé kí ǹ dúró náà lọ. Níwọn ìgbà tó jẹ́ pé ǹkan náà ò tí ì dé tí mo sì ní rèètí wípé yíò dé. Ǹwọ́n fi sùúrù dúró títí tí ǹkan náà yóò fi dé tẹ́ mi lọ́wọ́.

Ní orílẹ̀ èdè tí mo ti wá, kò sí bí a ti lè kojú ìdènà ọkọ̀ ju wípé kí á ní sùúrù náà lọ. Ní gbogbo ìgbà tí a bá ti ní ìdènà ọkọ̀, a máa fi sùúrù, a fi dúró títí yóò fi ní ìyànjú ta ó sì tẹ̀síwájú nínú ìrìnàjò wa.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí àgọ́ ọlọ́pàá rí ní ìgbà tí àwọn ọlọ́pàá mú ọkọ mi nítorí pé ó dúró ti àwọn tí ń so iná lórí òpó iná èyí tí kò lẹ́tọ̀ọ́ nínú òfin láti ṣe láìṣẹ́ pé a lọ pe àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ ìgbà yí nìkan ni.

Bẹ́ẹ̀ni, mo wọ gíláàsì nítorí ìgbà tí mo ní àìsàn ojú tí mo lọ rí dókítà, dókítà sọ fún mi pé mo nílò láti máa lo gíláàsì kí n lè fi ríran dáadáa àti kí n lè máa fi ka ìwé dáradára.

Rárá o, n kò kín fi àwọn fáìlì mi pamọ́ sórí kílàúdì nítorí pé ó jẹ́ ohun tó máa ń ro mi lójú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti jókòó ṣe. Nítorínà màá kàn fi sílẹ̀ ní orí ẹ̀rọ ayárabíàṣá mi ni.

Rárá o, nkò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Mo jẹ́ ẹni tí ó fẹ́ràn kí n wà nínú ilé ibi tí mo ti ń tajà mi kí àwọn oníbàárà kí wọ́n sì má a tọ̀ mí wá láti wá ra ohunkóhun tí wọ́n bá fẹ́ lọ́wọ́ mi ṣùgbọ́n nkò kí ń lọ tajà ní ìta gbangba.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama, ṣùgbọ́n ó jẹ́ ohun tí ó bà mí lẹ́rù lọ́pọ̀lọ́pọ̀ láti máa rí omi bó ṣe ń fò kọjá bá ṣe ń lọ lórí rẹ̀.

Rárá, n kò ní ọgbà nítorí pé ilé olókè méjì òun ni mò ń gbé. Nínú ilé náà kò sì sí ọgbà kankan níbẹ̀. Ka kàn gùn òkè ka lọ sínú yàrá ni.

Ẹ̀ẹ̀kan péré ni mo máa ń fọ eyín lójoojúmọ́ bí mo bá ti jí lóòrùn tí mo bọ́ sínú balùwẹ̀ láti bu omi sara. N óò kọ́kọ́ fọ eyín lẹ́yìn tí n bá ti fọ eyín tán máa sì bu omi sara lẹ́ẹ̀kan ṣo lójúmọ́.

Máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣínà mi nígbà gbogbo nítorí pé n kò kí ń lo ọ̀rọ̀ àṣínà yìí tó le. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn nọ́mbà bí ọjọ́ ìbí mi tàbí tọ́mọ mi òun ni màá ń lò. Nítorínà a máa jẹ́ kí màá rántí ní gbogbo ìgbà.

Àjọ̀dún Kérésìmesì ni mo fẹ́ràn jù. Nítorí pé ó jẹ́ ìgbà tí à rán tí ọjọ́ ìbí Jésù Kristi olúwa wa. Ó sì jẹ́ ìgbà, tí a máa ń ṣeré jáde, táa ó lọ bá àwọn mọ̀lẹ́bí, àwọn ọ̀rẹ́, àwọn ará, àtàwọn ojúlùgbọ̀ táa ó sì jọ máa ṣeré pọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nígbà tí n bá ń lọ sí ibi tí ń kò mọ̀ rí, tí ọ̀nà náà wá dojúrú tí ń kò mọ ibi tí mò ń lọ ní pàtó, màá máa bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn kí wọ́n le tọ́ mi sọ́nà.

Rárá o, n kò ní káàdì iṣẹ́ nítorí pé ọjà kátàkárà òun ni mò ń ṣe èyí tí kò sì nílò fún mi láti máa lo káàdì ọ̀pọ̀ ìgbà àwọn tó bá fẹ́ rajà wọ́n a tọ̀ mí wá wọ́n á sì rajà nínú ilé iṣẹ́ mi ló bá parí.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Ìgbà gbogbo èyí tó bá wù kí coffee kó wù mí mu, n ó tọ àwọn tí ń tà á lọ, n ó sì ra iye tí mo bá nílò, n ó sì po mú nínú ilé iṣẹ́ mi láìsí ìyọnu rárá.

Ọwọ́ ọ̀tún òun ni mo máa ń lò. Nítorí pé a ti lo ọwọ́ òsì kì í ṣe ohun tó rọrùn fún mi rárá. À yà fi èe kan kan èyí tí bóyá mo bá n fi ọwọ́ ọ̀tún mú nǹkan dání tí mo sì nílò láti mú nǹkan mìí, mo lè fi ọwọ́ òsì fi mú nǹkan náà. Ṣùgbọ́n kì í ṣe ohun tó rọrùn fún mi láti máa lò nígbà gbogbo. Ọwọ́ ọ̀tún òun ni mo máa ń lò.

Rárá o, n kò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Kò sí àǹfàní kan tí mo rí múlò nínú ẹ̀rọ náà kì ń ṣe ohun tó wúlò fún mi láti lò. Nítorí náà n kò ṣe ẹni tó ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Níwọ̀n ìgbà tí mo bá ti mọ̀ wípé mo ní ìṣẹ́ àkànṣe lọ́wọ́, èyí tí mo nílò láti ṣe, màá tètè jí lówurùo. Màá ṣe gbogbo ohun tí mo bá ní ṣe nínú ilé, màá sì jáde lọ láti lọ ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo bá ní láti ṣe kí n lè tún lè tètè yára padà sínú ilé.